Iró o, èmi ò fẹ́ràn kí n máa jiyàn pẹ̀lú èèyàn. Èmi jé ènìyàn kan tó ní sùúrù, nítorí pé, eni tó bá ń jiyàn pèlú èyàn, a jé eni tó ní àgìdì gidi gòn, tó dé burú. Kò dẹ̀ da kí èyàn máa jiyàn pẹ̀lú èèyàn ọ̀pọ̀lọpọ̀ jù. Kò da kí èyàn máa jiyàn pẹ̀lú àwọn àgbàlagbà, torí pé ó máa ń dènà òré fún èyàn àti wípé ènìyen ọ̀ tún ní kẹ́kọ̀ọ́, ẹni tó bá ń jiyàn a jẹ́ ẹni tí ó ready làti kẹ́kọ̀ọ́.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ṣe ń pa ẹja. Odò, odò la tí máa ń pa ẹja. So, tí a bá ti ń lọ sódò a máa gbé ike dání àti ìpẹja. Ó ní kíní ọgbẹ́ kékeré kan báyìí tí a máa fi síbi igi pẹ̀lú okùn. Tí a bá ti wá dé odò a fi oúnjẹ ẹja kékeré si, síbi ọgbẹ́ yẹn, a sọ sódo. Tó bá ti wá mú ẹja, okùn yẹn ó ti máa gbọn. A sì máa fa sọ́kí, ó yan pẹja ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àlọ́ àpanilẹ́rìn lọ́pọ̀lọpọ̀ nítorí pé tí mo bá ti fẹ́ sùn lálẹ́, mo máa nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ àlọ́ àbí kí máa gbọ́ ìròyìn láàárín nǹkan tó ti ṣẹlẹ̀ tó dẹ̀ ti kọjá sẹ́yìn. Nítorí pé a gbàgbọ́ pé ẹni tó bá pa àlọ́ fún èèyàn tó sì muniran ìdí tí èèyàn ń dùn, òun á tètè wá, á sì tètè ó ń sun, a dẹ̀ tun surun gidi.

Nínú àpò mi máa ń fi kọ́kọ́rọ́ mi sí tí bá ti bọ́lẹ̀ nínú ọkọ̀ mi. Àmọ́ tí bá ti dé ilé ní alẹ́, tí bá ti fẹ́ sùn, màá mú, màá fi sí abẹ́ ìrọrí tí mo fẹ́ sùn lé. Ibẹ̀ mo máa ń fi kọ́kọ́rọ́ ọkọ̀ mi sí pẹ̀lú kọ́kọ́rọ́ ilé mi tí bá ti jáde láro máa fi sápò, tí bá ti de lálé máa fi sábẹ́ Ìrọ̀rí.